Ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn láti má a jẹ ju? Fún èmi mo, mo nífẹsí ẹfọ, ẹfọ ṣọkọ. Ẹfọ ṣọkọ ni, torí ẹfọ ṣọkọ la má ń jẹ ju nílé wa. Ẹfọ ṣọkọ ná fitọ́ wa dagba. Ẹ̀kọ̀kan ni a máa ń jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ ṣọkọ tó wá jẹ́ ẹ̀fọ́ rírọ̀ tó má ń fi epo se. A ń fi oróro se ẹ̀fọ́ nílé ta wa, bọ̀ mo mọ̀ gbo wipé àwọn kan ma ń fi ororó se ẹ̀fọ́, mode ti jeri lekan, bọ̀ fún èmi o, mo sì prefer ẹ̀fọ́ ṣọkọ, ẹfọ ṣọkọ ná ni mo nífẹ́ sí ju. Torí bí àdúgbò tí a máa ń gbé gan ní agbègbè yẹn wọn sábà jẹ ẹ̀fọ́, ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ ṣọkọ ni wọ́n ma ń jẹ.

Ṣé WiFi mi yára tó? Lákoko náà mi o kin lo WiFi. SIM ni mo máa n lò, SIM mi ó dẹ̀ máa n data. So màá fi sórí fóònù mi, màá dẹ̀ máa lo data orí ẹ. Mi ò ní WiFi. WiFi tí ìgbà tí mo wà ní ibi iṣẹ́ ní ìlú Èkó lọ́hùn nígbà ẹyin. Tori ìlú Ìbàdàn ni mo wà báyìí. Ìgbà tí mo wà ní ìlú Èkó ibi tí moti ripe won kọ́ṣẹ́ kọ̀m̀pútà, lódo ọ̀gá mi WiFi wọn ó yára gan. Wọ́n máa n lò, wọ́n máa n lò 1MB/s. Kùn ún, kùn ún ó yára ní 1MB/s, ko kin lo KB. Kon rídi ní KB, wọ́n rí di ní MB. 1MB/s. Bó ṣe yára sí niyen, ṣó nígbà yẹn lọ̀hùn tí a bá fẹ́ lò bẹ́yẹn, won máa tàn a máa wa connect a máa fi ṣiṣẹ́

Nígbà wo ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé? Nígbà tí máa wà ní ilé ìwé mi, mo màá nlọ sí ilé ìkàwé lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n á ti súnmọ́ àsiko ìdánwò, so maa gbiyanju láti máa lọ ní ojoojúmọ́. Tí mbá ti lọ sí ilé ìwé torí asiko ìdánwò ti súnmọ́ aa de nipé ṣe ìdánwò. So torí ẹ̀ ni, màá ma lọ sí, màá lo ma ka ìwé.

Ṣe mo jẹ́ ènìyàn tó máa ń ṣe, tí ó máa ń ṣe ètò nǹkan? Hmm, e mo lè sọ bẹ́ẹ̀. Mo kò, bi mo se máa ń ṣeye kò tìí tẹ́ mi lọ́rùn tó, torí ká ní ó tẹ́ mi lọ́rùn tó ni. Ó yẹ kí ibi tí mo wà kọ́ni máa wáa à bàí. So mò ń gbìyànjú láti, láti ṣiṣẹ́ lórí ara mi. So mo sọ that máa dé ibi tí mo fẹ́ gan gan nípa ètò, ètò ṣíṣe nǹkan. Torí bí tí mo wà báà níbí, ètò ṣíṣe nǹkan kò tẹ́ mi lọ́rùn. So mò ń fẹ́ kí n, kí n máa ṣe jù báyìí lọ. Ọlọ́run a dẹ̀ ràn mí lọ́wọ́.

Àjọ̀dún wọ̀n ni mo fẹ́ràn jù? Hhm, mi n ṣe àjọ̀dún, sọ òkọ sí àjọ̀dún tí mo fẹ́ràn. Mi n ṣe àjọ̀dún rí. Bí àti torí bi, torí àti torí yi, ìdílé tí mo ti wà, ìdílé wa a n ṣe, a n ṣe ayẹyẹ àjọ̀dún àti pé àdúgbò tí mò ń gbé nígbà yẹn ló, wọ́n ń, wọ́n ń ṣe ǹkan bẹ́ẹ̀. Bí àti torí, bí àti torí ẹ̀sìn tó wà ní àdúgbò náà ni òkè fi n ṣe àjọ̀dún. Bóyá mi, èmi kò mọ̀. Wọ́n fún, fún èmi o, mi ń ṣe àjọ̀dún, mi ń ṣe.

Ṣé mo máa ń fi aṣọ bora nígbà tí mo bá ń sùn? Hmm, ràrá o. Mi ò kí ń fi aṣọ bora nígbà tí mo bá ń sùn, torí pé ibi tí mò ń gbé ooru máa ń pọ̀. So tí bá tún fọ aṣọ bora, ooru a máa mú mi síi. Ǹkan tí mo máa ń ṣe ni pé, àti pé ní àsìkò tí mo máa ń sùn, àsìkò tí atẹ́gùn máa ń fẹ́. So, mi i fi aṣọ búra. Ǹkan tó máa ń mú mi fọ aṣọ bora ni pé, boya ti, boya ti ọyẹ́ bá wà, òtútù bá mú gan-an àbí tarami o bá yá taimu igba yi, mo máa fi aṣọ bora lọ́pọ̀lọpọ̀ ìgbà. Boya nitorí nature mi ni yẹ̀n. But tí ara mi bá yá, tí kò dè sì òtútù, mi ò fi aṣọ bora o. Kò wọ́pọ̀ gan ṣef gan. Ó ṣọ̀wọ́n kí n fi aṣọ bora tí òtútù bá mú mi gan yato si kán máwa sọ wipé tí kò bá sí òtútù, sọ bọ́ṣẹ́ wá niyen.

Ṣé mo máa ń kọrin ní kẹ́lẹ́? Ṣé mo máa ń kọrin kẹ́lẹ́? Rárá mi ò kọrin rárá. Òdìbò dépo pé màá kọrin ní kẹ́lẹ́, mi ò kọrin, mi ò ń. Mo jẹ́ ní nǹkan tó jẹ́ pé mi ò nífẹ́ sí kí màá kọrin, kò ṣe déédéé fún mi. Mi ò kọrin rárá, mi ò nífẹ́ sí i. Ọdún orúkọ tí mo wà kékeré, mo máa ń kọrin ní kẹ́lẹ́ bẹ́ẹ̀ ni, wọ́n ní sí mi kọrin rárá nítorí mi ò nífẹ́ sí i.

Kí ni àwọn ìdojúkọ tí mo máa rí ní ibi iṣẹ́ mi? Láàkọ́kọ́na mi ò ní, mi ò ní lọ ibi iṣẹ́, mo ti sọ tẹ́lẹ̀, mi ò ní lọ ibi iṣẹ́. Ilé ìwé gíà fásitì ni mò ń lọ báyìí. But ká ní mò ń lọ ibi iṣẹ́ o, nǹkan tí mo máa rò pé ó máa jẹ́ ìdo, eh, tó máa jẹ́ ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ ni pé bóyá, mi ò lè sọ torí mi ò lè sọ nǹkan tí mi ò mọ̀ torí mi tí ì bẹ̀rẹ̀ ibi iṣẹ́.

Báwo ni mo ṣe máa ń pín owó náà pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Àwọn tí bá ní ọ̀rẹ́ tí ó bá rẹ̀ fẹ́ máa pín owó pẹ̀lú wọn, a jù máa pín dogbadogba ni. Àfi tí ó jẹ́ wípé iṣẹ́ tí mo bá ṣe mo bá ju tìẹ̀ lọ, wọn dẹ̀ fún wa torí iṣẹ́ tá a ṣe. Ehn, tèmi máa ju tìẹ̀ lọ torí pé mo máa ń ṣiṣẹ́ jù. Tí ẹ máa rí ju tèmi lọ, ta ni ó fẹ́ kó ṣiṣẹ́ jù? So wọ́ jọ wá ni?

Báwo ni mo se ma n rí ìpèsè àwọn ohun èlò? Mo ma n rà ni. Tí mo bá ní dì ǹkan, tí bá ti wọ́ àdúgbò tí won bá ti ní, má sì lọ sójà, mà á dẹ mọ àwọn nǹkan tí mo fẹ́ rà lọ́jà. Kò ní jẹ́ pé torí nǹkan ẹ́ kan ni máa n lọ sójà, mà á dẹ mọ̀, màá ní list, màá wá ra nǹkan tí mo fẹ́ rà, màá dẹ̀ padà wá sílé.